Ṣé o mọ̀ sí yoga? Yoga ó jẹ́ àwọn ǹkan tí èmi kò mọ̀, n ni paro fún yin. Tóbá ṣe pé nǹkan mí lè bèèrè ni, mo ra sọ́n bá rẹ̀. A máa ń jẹ yoga gan-an, èmi gan-an lára mi ò mọ̀. Ọmọ Yorùbá sì ni mí. Tọ́ bowa ló ṣe jẹ́ èmi ò lè mọ̀ insì le ṣalaye fún yin.

Kí ni ìlànà ìpolówó rẹ̀? Ìlànà ìpe olówó Tèmí, ó jẹ́ pé social media ní àtilẹ̀ rédíò. Torí pé kí ni àwọn èèyàn wà lọ́sẹ̀ gbọ́ lé radíò dòní. Social media sì ṣì jẹ́ ǹkan tó jẹ́ gbogbo ayé gbà, especially Facebook. Nígbà tí o bá lọ tó fi ǹkan sí Facebook, tí èèyàn mẹ́wàá bá léwó, wọn á sì fi hàn àwọn ọ̀pọ̀lọpọ̀ èèyàn. Wọ́n máa wo iye àwọn èèyàn tó ń wò ó lórí Facebook. Tí èèyàn kan bá tún wò ó, àwọn òkú rẹ̀ náà ó rí i. Bẹ́ẹ̀ ni àwọn òkú ó rí i, yóò sì tún sọ fún àwọn iyoòkú. So ìpolówó Tèmí ó wà lórí Facebook ni, torí òun ló ní àwọn èrò tó pọ̀ jù lẹ́yìn naa radíò. Torí àwọn tí ò ló fóònù ńlá, wọ́n ò lè máa gbọ́ lórí redíò, wọ́n sì ṣọ fún ara wọn. Ko ju bẹ́ẹ̀ lọ.

Bawo ni o ṣe máa ń tọ́jú ara rẹ? Tò, mo máa ń tọ́jú ara mi kí n ba lè ní àlàáfíà torí pé kíni hospital ò wọ́n ní ìlú wa. Ǹkan méjì ni èmi ṣì máa ń ṣe kí n fi lè ní àlàáfíà. Ǹkan àkọ́kọ́ tí mo máa ń ṣe ò ní pé mo máa ń jẹ oúnjẹ gidi. Mi ò jẹ oúnjẹ níta, ká oúnjẹ tá jẹ, òun ló lè fún wa n wàhálà. Oúnjẹ léèní wan fi imọ́toto ṣe, àbí ká awon obi mi náà fi imọ́tọ̀tó ṣe, àbí ká ẹ́bí mi fi imọ́tọ̀tó ṣe. Bí mo ṣe máa ń ṣe oúnjẹ tí mo máa ń jẹ nu. Ǹkan ẹlẹ́ẹ̀kejì tí mo máa ń ṣe ni pé mo máa ń ṣe ìdárayá n ta pé ni exercise dáadáa torí pé kíni òun ni ǹkan ẹkẹjì tó lè mú àlàáfíà wá sara. Ti eyan bá wá ṣe ìtọ́jú ara rẹ báyìí, a rí pé kíni gbogbo ara ni o ní àlàáfíà, ẹ̀yan o sì lè ní ẹ̀mí gígùn ara, yóò sì lè gbadun ara rẹ. Àmọ́ nigba tí eyan ba ṣe ìtọ́jú ara rẹ tí ó jẹ oúnjẹ gidi, tí ó ṣi se exercise, èwo ló fẹ́ sen bẹ̀ẹ́? Torí pé wàhálà ò ṣe kíni, wàhálà yóò sì wá pọ̀ jù. Tí wàhálà bá wá pọ̀ jù, àìsi alaafiá wá dé. Hospital sì lọ́wọ́n ní ìlú wa Nàìjíríà yìí, tí o bá ní han o ní tọ́jú ara rẹ, in to bá gbe ọ de hospital, yo má yọlẹ́ nu o.

Ṣé o mọ bí a ti ń gun kẹ̀kẹ́? Kẹ̀kẹ́ jẹ́ ǹkan tó ṣe pàtàkì púpọ̀ ní inú ìlú wa Nàìjíríà, ó sì jẹ́ ohun tí àwọn òbí máa ń fi dá ọmọ wọn lárugẹ, ó sì tún jẹ́ ǹkan tó jẹ́ pé nígbà tí ọmọ bá ṣe dáadáa ní ilé ẹ̀kọ́, a máa fi ń bùn ní ẹ̀bùn. Ó wálé kẹ́hoòrò kí a má rí, kí a rí èèyàn tó mọ kẹ̀kẹ́ gùn ní ọ̀dọ̀ wa. Kẹ̀kẹ́ jẹ́ ǹkan tí gbogbo èèyàn ń gùn tó sì jẹ́ pé o máa túkọ́. Nì tó fi ọ́ jẹ́ pé bí ẹ ṣe rí mi ni mo mọ kẹ̀kẹ́ gùn dáadáa, mo mọ bí a ti ń gun kẹ̀kẹ́, mo sì máa ń gun dáadáa. Kódà èmi mo ṣe jẹ́ àgbàlagbà báyìí, ní ìwọ̀n ọ̀sẹ̀ mẹ́ta tó kọjá, mo sì ń gun kẹ̀kẹ́ dáadáa torí pé mò ń gun lọ ibi iṣẹ́. Kẹ̀kẹ́ jẹ́ ǹkan tó dáa púpọ̀, ó sì fún ẹ́yan lálafịa. Tí ẹ̀yan bá ń gun, ọ̀pọ̀lọpọ̀ àgbàlá fún ẹ ló máa wá fún un, ó jẹ́ pé ó sì gbádùn ara rẹ̀. Kódà tí mo bá rí owó ni, màá ra kẹ̀kẹ́ kí n máa gùn lọ ibi iṣẹ́, kò jẹ́ po, kò sì ní iṣu púpọ̀. Òún tó jẹ́ pé tó bá bàjẹ́ gan-an owó kí n kí n lè tún ṣe. Èèyàn sì tún ń rí owó, save fún wọn torí pé kí n, a ti save owó, wọn lá wá yìí. Epo wọ́n púpọ̀ ní Nàìjíríà, tí ẹ̀yin bá mọ kẹ̀kẹ́ gùn tó sì ń gun kẹ̀kẹ́, kò ní iṣu púpọ̀ torí jẹ́ pé a máa rú owó oníṣẹ́ eré po, àbí bí oníṣẹ́ gun ọkọ̀ lọ ibi iṣẹ́

Nígbà wo ni o kẹ́yìn lọ sí ilé oúnjẹ? Mo kẹ́yìn lọ sí ilé oúnjẹ ní ìsìn otí tó bi ijo mẹ́tà torí pé kíni oúnjẹ àwọn olóunjẹ ò jẹ́ ǹkan kan tí mo mú ní ǹkan gidi. Mo fẹ́ràn, mo sì gbádùn kí ń dáná nínú ilé abí káwọn òbí mi dáná kí n sì jẹun. Ilé oúnjẹ ní ìsìn èèyàn o mọ iru oúnjẹ wọn maá ṣe, bó woń ṣe ṣè, bó lo ṣe rí èèyàn kò kí ń mọ̀. Wọn kàn dáná bó ṣe wu wọ́n ni, wọ́n fi n tó wu wọn ṣi èèyàn o sì jẹ ba hun. Oúnjẹ gan wa wọ́n ní ilé oúnjẹ ṣùgbọ́n oúnjẹ tí èèyàn bá sè nílé, púpọ̀ púpọ̀ èèyàn o sì mọ bí ó ṣe tó, bí ẹo ṣe lè jẹ ǹkan rẹ̀. Tò, bó ṣe rí lọ́dọ̀ tẹ̀ mi.

Ṣé o máa ń jẹ oúnjẹ tó kù? Oúnjẹ tó kù kì í ṣe pé ewo (abomination) ni, Ti èyàn bàa ni óhùn o ní jẹ. Mo sì wọ́n die, mó sẹ́ bí mo bá fẹ́ dáná, mi dáná tó pọ̀ ju n tí mo bá fẹ́ se lọ. Àmọ́ tó bá kú mo á sì jẹ bẹ́ẹ́ pé kí ni ohun naa ní oúnjẹ tó jẹ́ emi ni mo se. Kódà oúnjẹ tó kù ìgbà mí máa ń dùn ju èyí tí won ṣẹ̀ṣẹ̀ ṣẹ̀ lọ. Bíi rice àti ẹ̀wà, bíi sẹ̀mọ́, bíi ẹ̀wà, bíi iṣu, bíi ànàmọ́. Tó bá kú tí ẹyan bá warm ẹ, ó máa ń dùn jẹ lóúnjẹ. Ṣùgbọ́n oúnjẹ bí ẹ̀bà lọ́dọ̀ tèmi, tó bá kú èmi o gbádùn rẹ̀. Torí pé kíni kò se oúnjẹ tí mo like tẹ́lẹ̀ tẹ́lẹ̀ náà tó bá tun wa ṣẹ́kù kíni mo fẹ́ fi ṣe. Oúnjẹ tó ti ṣẹ́kù kì í ṣe pé oúnjẹ tí ò dáa ní. Kódà àwọn èèyàn máa ń sọ̀rọ̀ gan àwọn bí i ń bá máa ní bacteria abi nkankan bẹ́nu re. Ṣùgbọ́n èmi lọ́dọ̀ tèmi tí mo bá warm ẹ, èmi rí pé ó jẹ oúnjẹ tó jẹ pé ó ní alafia, ó sì máa ń dùn ju bó ṣe dùn tẹ́lẹ̀ lọ. Ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ló ní, ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ló ní to má n rọ̀ nípa rẹ̀. Torí pé wọ́n máa sọ fun pé oúnjẹ tó ṣẹ́kù kì í ṣe oúnjẹ tí ẹyan máa rí to ye kí ẹyan jẹ. Fresh food ló dáa jù. Àmọ́ lọ́dọ̀ tèmi ó, kò sí ohun tó kàn mí pẹ́ fresh food o to bá ti ṣẹ́kù bá ọ ṣẹ́kù nù máa warm ẹ, má sì jẹ ẹ́ kódà máa tún patá sì. Aye ò lè, púpọ̀ àwọn imin kàn ló máyé le.

Báwo ni o ṣe máa ń múra sílẹ̀ fún ìpàdé pẹ̀lú oníbàárà? Àwọn ìmúra tó jẹ́ tuntun tí mo máa ń ṣe kalẹ̀ fún àwọn oníbàárà mi ni pé mo máa ń wá ẹrù tó dáa, èyí tó sì wà tó standard, on ní màá bá wọn ṣà ka'lẹ̀. Torí pé kíni oníbàárà tó wá wá bá ẹrù tó dáa nílẹ̀, iná rẹ̀ á dún, ara rẹ̀ á sì yá. Kò sí ṣí ní gbogbo ohun tó bá sọfun pé'ye tó bá fẹ́ tàà rèé, ó ṣe tán àti ra torí pé kíni ẹrù tó bá gbé kalẹ̀ ó dáa. So gbogbo ìgbà t'oníbàárà mi bá ń bọ̀ wa, ìmúra àkọ́kọ́ tí mo máa ń ṣe kalẹ̀ ni pé mo máa bá wọn wá ẹrù tó dáa ka'lẹ̀ kán lè bá sanwó gidi.

Báwo ni o ṣe máa ń gba iyìn? Tò, iyìn jẹ́ ǹkan tó jẹ́ pé tí èèyàn máa ṣe dáadáa, a ó rí àwọn èèyàn fún un. Kò sì jẹ́ pé ǹkan kan tí èèyàn lè fi agbára gbà. Ní gbogbo ìgbà tí àwọn èèyàn bá yìn mí fún ǹkan kan, tò mọ́ máa ń dúpẹ́ fún Ọlọ́run wa ni mo sì máa ń ṣe inú agbára mi kí n fi lè ṣe ǹkan tó ju èyí tí mo ṣe táan fi yìn mí lọ.

Data tó ọ máa ń lò lọ́sẹ̀ pọ̀ tó. Data tí mo máa ń lò lọ́sẹ̀ ó pọ̀ gidi gan. Mo ṣe wà, ìgbà mí máa jẹ ten data, ten gig. Ìgbà mí máa jẹ seven, ìgbà mìíràn ó tó twenty. Ó depend lórí ohun tí mo bá ń wò. Torí pé mo sì manage data gan ni. Àmọ́ sé wa pé kí n manage data, data tí bàá máa lò lọ́sẹ̀ ó máa tó thirty gig. Torí Facebook n bẹmbẹ, Twitter n bẹmbẹ, Snapchat n bẹmbẹ. Àmọ́ dá pé data wa wọ́n, àtí TikTok o, àtí Facebook, àtí Snapchat, mi ò kí n sábà wọ́n. Lẹ́yìn Twitter, Train AI àtí WhatsApp, àwọn ni mo máa ń wọ̀ jù. To WhatsApp náà jẹ́ sirí, òun ni máa ń jẹ data gidi gan. Èmi ẹ fi sábà wo status rárá bí mo bá ní data. Torí bí mo bá rí o manage, mo fi mọ́ ṣàlàyé manage. To data tí màá lò lọ́sẹ̀ ni ju three gig lọ. Ní ìgbà mìíràn a máa hàn. Àti bá manage ọ̀fẹ́, mo máa ba à jẹ́ tí ìgbà mí lọ́. Ìṣenlá ni o. Torí ìyẹn pé eléwọ̀n jẹ́ impossible. Kò possible kí n jẹ data lẹ́yìn sán three gig lọ́sẹ̀. Àmọ́ minimum tó jẹ́ pé wa achievable, òun náà ni ten gig lọ́sẹ̀ mo máa ń jẹ. Ìgbà mìíràn sì tí mo ń ju ban ná lò.